Bẹ́ẹ̀ni mo ní ọgbà, ọgbà jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti lè ní ẹ̀yìnkùlé mi nítorí pé ìbẹ̀ ni wọn ó gbin àwọn ǹkan ọ̀gbìn tí mo ní láti máa dáná, à dáná sí gẹ́gẹ́ bí ata ni ẹ̀fọ́ àbí kọrí àbí àwọn ǹkan mìíràn lá-- bí i tòmátò àbí àwọn ǹkan mìíràn láti dáná oúnjẹ jẹ nítorí wọn ò níìfẹ̀ láti máa ra oúnjẹ jẹ abí láti máa ra àwọn ewébẹ̀ lọ́jà láti n-- lọ́nà láti fi jẹ́ pé wọn ó láti lè jẹ́ kí n fi owó pamọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo nífẹ̀ẹ́ láti máa s-- ra láti máa gbin ǹkan pẹpẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí àwọn ewébẹ̀ sí inú ọgbà, inú ọgbà nígb-- ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ agbọn wọ́n sì lé emi kò kí ń ra àwọn ewébẹ̀. Ewébẹ̀ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí nítorí pé àwọn kí ni àwọn ewébẹ̀ wọ́n jẹ́ ohun tó ní olo-ja, èròjà fáítámì lọ́pọ̀lọpọ̀ nínú tán sì máa ń ní èròjà asara lóore nínú. Ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ewébẹ̀ tí èmi sì máa ń gbin ọ̀pọ̀lọpọ̀ ewébẹ̀ sí inú ọgbà mi láti jẹ́ kó jẹ́ pé o-- nígbàkígbà tí mo bá ní, tí mo bá nílò àwọn ewébẹ̀ yìí wọn ó lọ̀ inú ọgbà ti wọn o sì já èyí tó wù mí níbẹ̀ tí ó sì ní jẹ́ pé yóò jẹ́ èyí tí wọ́n ti po mọ́lẹ̀, tí wọ́n ti po mọ́lẹ̀ ní ọjà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdí lelèyí tí mo fi ní ọgbà tí mo sì máa ń ṣètọ́jú ọgbà. Yálà nínú òjò ni àbí nínú ẹ̀rù, tó bá jẹ́ nínú òjò ni wọ́n ò ní nílò láti máa bu omi wọ́n àwọn ewébẹ̀ àbí àwọn ǹkan, àwọn ǹkan ohun ọ̀gbìn tí mo gbin sínú ọgbà àmọ́ tó bá jẹ́ inú ẹ̀rù ni èmi yóò nílò láti jẹ́ pé wọn ò má fi omi wọn wọn ní ọ̀sán àti àárọ̀ kó fi jẹ́ pé wọn ò ní tètè gbẹ torí tí wọ́n bá gbẹ kò ní ṣe, wọn ò ní ṣe lóòpọ̀ àbí kò ní dára púpọ̀ tó kò ní, wọn ò ní dára púpọ̀ tó láti lò tí wọn ò sì ní tutù àmọ́ tí wọ́n bá fomi wọn wọn, wọn yóò tutù rọ̀rọ̀ tí wọn sì, tí ó sì dùn, tí ó sì, tí wọn sì, tó sì ṣe dáadáa nígbà tí ń bá fi, tí wọ́n bá fi dáná oúnjẹ.

Àṣà tí ẹbí mi máa ń ṣe, ó jẹ́ àṣà ọdún, ọdún igúnú. Ọdún Igúnú jẹ́ ọdún kan tí àwọn ìran mi máa ń ṣe, tó sì jẹ́ ọdún tí ó jẹ́ pé ó gbajúmọ̀ púpọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọdún Igúnu jẹ́ ìgbà tí àwọn egún, àwọn egúngún ígúnú ni wọ́n jáde síta tí wọ́n sì dín káàkiri gbogbo ìlú tí àwọn olójú, àwọn Olú àdúgbò wọ́n sì dá aṣọ, tí wọ́n mú aṣọ, tí wọ́n sì máa jó tẹ̀lé ègún lẹ́yìn. Ọjọ́ Ogúnú jẹ́ ọdún kan tí àwọn molẹbí mi máa ń ṣe. Àmọ́ èmi kò nífẹ̀ẹ́ sí ọdún Ògún. Àmọ́ àwọn ẹbí mi wọ́n máa ń ṣe, mi ò kí ń bá wọn ṣe nítorí ìgbàgbọ́ tèmi ó lòdì sí láti máa ṣe ọdún Ògúnú. Àmọ́, ìgbàgbọ́ àwọn mẹ̀lẹ̀bí mi ò papọ̀ mọ́ láti máa ṣe ọdún Ògúnú. Èmi ò kí ń ṣe ọdún Ògúnú, n ò sì rò pé ọdún Ògúnú jẹ́ ọdún kan tí ó kàn mí. Rárá, nítorí ìgbàgbọ́ àti ẹ̀sìn tí mò ń sìn ó lòdì sí láti máa ṣe ọdún Ògún.

Ìgbádùn mi jẹ́ ǹkan tí ó jẹ́ kí n dáná, mo níìfẹ̀ láti máa dáná lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo sì níìfẹ̀ láti máa ka ìwé àbí láti máa wo àwọn ìròyìn lójú ẹ̀rọ amóhùnmáwòrán. Àwọn léyìí ni ǹkan tí mo máa ń fi ṣe ìgbádùn ara mi. Nígbà tí ó bá rẹ̀ mí àbí tí mo bá fẹ́ sinmi àbí tí mo bá fẹ́ ṣe faaji ǹkan tí mo máa ń fi ṣe fáajì àbí tí mo máa ń fi sinmi òun ni pé kí n bọ́ sí ilé ìdáná, kí n si kó àwọn ewébẹ̀ àti àwọn èròjà tí mo fẹ́ fi dáná. Bí mo bá ṣe ń gé àwọn ewébẹ̀ yìí, mo máa ń jẹ ìgbádùn níbi ìgbà tí mo bá ń gé àwọn ewébẹ̀ àbí gé ewé ẹ̀fọ́ àbí gé àwọn àlùbọ́sà àbí tòmátò àbí àwọn ǹkan mìíràn tí ó fi dáná àbí ìgbà tí mo bá ń da àwọn èròjà dáná yìí papọ̀, ó máa ń jẹ́ ǹkan ìgbà tí mo máa ń gbádùn ara mi. Ẹ̀lẹ́ẹ̀kejì ni mo níìfẹ̀ sí láti máa ka ìwé nínú ríranran. Ìwé yìí ó tún jẹ́ ǹkan tí mo máa ń fi gbádùn ara mi nígbà tí ó bá rẹ̀ mí àbí tí mo bá níìfẹ̀ láti ṣe ǹkan mi or láti sinmi. Ìgbádùn ara mi ni ìwé kíkà ó tún jẹ́ ohun kan tí ó yẹ pé mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà láti fi jẹ́ gbádùn ara mi. Eléyìí tí mo tún máa ń ṣe òun ni pé kí n rìn ìrìnàjò. Ìrìnàjò jẹ́ ǹkan tí mo níìfẹ̀ sí láti máa rìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé wọ́n ní ìrírí ó wà nínú ìrìnàjò. Ìrìnàjò sílẹ̀ ni ó sì ń rìn ìrìnàjò kò lè rí ìrírí tó pọ̀ táyọ ibi tí ó wà. Eléyìí ló fi jẹ́ pé mo níìfẹ̀ láti máa ṣe ìrìnàjò lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ pé nínú ìrìnàjò yìí, wọn rí àwọn rírí bí wọ́n ṣe ń ṣe ǹkan káàkiri àti irú àṣà, irú ẹ̀yà, irú ẹ̀sìn, irú ìran èèyàn tí ó tún wà ní àwọn ibòmíràn àti ọ̀nà tó ń gbà ṣe àwọn ǹkan wọn. Tó sì mọ̀, tí ó tún mọ̀ nípa àwọn àṣà lóníranran nítorí pé ìma ṣe irú eléyìí òun ni ó jẹ́ kí ìyẹn ó jẹ́ ọ̀làjú ní ó sì jẹ́ kí ẹ̀yàn mọ̀ nípa bí ǹkan ṣe rí ní àwọn ibòmíràn nínú ayé. Eléyìí ni ǹkan tí mo níìfẹ̀ láti máa ṣe tó sì jẹ́ àwọn ǹkan tí ó jẹ́ ìgbádùn mi.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi a sì máa jẹ́ olórí funfun. Olórí funfun jẹ́ orí ìnagijẹ tí mo, tí wọ́n máa pè mí torí pé mo jẹ́ ǹkan tó jẹ pé mo tètè ní ewú lórí ní àti kékeré. Ewú yìí jẹ́ ǹkan tí ó jẹ́ ǹkan tí mo jogún láti ara, láti ara bàbá mi. Ewú ó jẹ́ ǹkan tí mo jogún láti ara bàbá mi, tó sì jẹ́ ǹkan tí ó jẹ́ pé mo ti bẹ̀rẹ̀ sí ní ewú ju ọmọ ọdún mẹ́wàá lọ tí mo ti bẹ̀rẹ̀ sí ní ewú. Òwe yìí ló jẹ́ kí àwọn èèyàn pé mi ní ìnagijẹ olórí funfun. Olórí funfun yìí ó jẹ́ ìnagijẹ kan tí ó dùn mi púpọ̀ nítorí pé ilé ìlọsí atọ́nà mi lọ sí bí àwọn bàbàlá bàbá mi bí wọ́n ṣe rí, tó sì jẹ́ ǹkan tí mo rí gẹ́gẹ́ bí ǹkan tó ṣe àfọ̀mọ́ mi tótí, àbí tó ṣe ẹ̀rí mi pé ọmọ bàbá mi, kí, èmi kì í, èmi ò ṣe ọmọ àlè, pé ọmọ ọkọ ni mí. Ìdílé ilé yìí tí mo fi ní ìfẹ́ sí olórí funfun. Lóòótọ́ nígbà tí mò wà ní kékeré, ó jẹ́ ǹkan tí ó máa ń dùn mi púpọ̀ nígbà tí wọ́n bá pè mí ní olórí funfun. Àmọ́ nígbà tí mo dàgbà, mo rí gẹ́gẹ́ bí ǹkan a mú ṣe ẹyán, a mú ṣe ẹyẹ, a mú ṣákọ. Ǹkan tí ó jẹ́ ǹkan tí ó bu ìkún mi nítorí pé ilé yìí ló jẹ́ rí pé mi ò kí ń ṣe ọmọ àlè. Àmọ́ olórí funfun mi ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí n dá yàtọ̀ ní gbogbo àárín àwọn akẹgbẹ́ mi náà, tó sì jẹ́ pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n dojú lé, kí wọ́n, kí wọ́n dojú lé mi ní gbogbo ibi tí mo bá wà àbí gbogbo tí mo bá dé, tó sì máa ń jẹ́ kí n yàtọ̀ láàárín gbogbo àwọn akẹgbẹ́ mi ní gbogbo ibi tí mo bá wà, tó sì máa ń jẹ́ kí, à, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan dojú kọ mí láti fẹ́ mọ irú èèyàn tí mo jẹ́. Mo ti ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́, mo ti ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nípasẹ̀ irun funfun mi tí mo sì ti ní, ní ọ̀pọ̀lọ, tí mo sì ti ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nípa irun, ìyẹn, nípa ìfẹ́ irun funfun mi. Irun funfun ó jẹ́ ǹkan tí ó jẹ́ pé kò ì ṣé, ó jẹ́ ǹkan tí ó jẹ́ pé ó kò sá, kì í sábà kò ì ṣe ǹkan tí, bí ó jẹ́ ǹkan àjòjì nígbà tí lórí ọmọ kékeré àmọ́ lórí àgbàlagbà kò ì ṣe ǹkan àjòjì. Bí a gé láti bí ọmọ ogún, ọmọ àádọ́ta ọdún dún lọ sí òkè kì í sá àjòjì. Àmọ́ láàárín ọmọ ọdún mẹ́wàá sí ọmọ ogójì ọdún, irun funfun jẹ́ ǹkan tó jẹ́ pé ó jẹ́ ǹkan àjòjì, tó sì jẹ́ pé, ì, nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní run funfun, mo, mo ni ọmọ ọdún mẹ́wàá lọ. So ìdí ilé yìí kò jẹ́ kí n ṣe ẹ̀ bẹ̀rù, ì, ọjọ́ ogbó nítorí pé mo tètè ní ǹkan tí àwọn àgbàlagbà náà ní. Mo tètè ní ǹkan tí àwọn àgbàlagbà náà ní. Ó jẹ́ kí ilé yìí sì máa ń jẹ́ kí àwọn èèyàn kan tún ṣe àpọ́nlé mi àbí kí ẹlòmíràn rí pé ọjọ́ òru mi ju bí mo ṣe wà lọ ti máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó ṣe àpọ́nlé mi lọ́pọ̀lọpọ̀. Mo ní ìfẹ́ sí irun funfun mi tó sì jẹ́ pé ǹkan ìní, ǹkan ìní tí èèyàn máa ń fi ṣákọ ni irun funfun mi. Irun funfun yìí jẹ́ fún mi tí mo sì ní ìfẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù jẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré ìdárayá, eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù ní gbogbo ayé. Nítorí pé, eléyìí ni eré ìdárayá tó gbajúmọ̀ jù ní gbogbo aiyé tó sì jẹ́ pé, gbogbo aiyé ló máa ń gbá. Tó sì jẹ́ pé, eré ìdárayá nínú àwọn ì-èrè ìdá-ìkọ̀ eré, eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù ó jẹ́ ìkọ̀ eré ìdárayá orílè-èdè Nàìjíríà àti àwọn ìkọ̀ eré ìdárayá orílè-èdè Liverpool. Orí, ilé, eré ìdárayá Liverpool ni orílè-èdè Gẹ̀ẹ́sì. Àwọn eré ìdárayá méjì, àwọn orí, orí, ìkọ̀ eré ìdárayá yìí òun ni mo nífẹ̀ẹ́ sí jù. Tó bá jẹ́ ní ohun tó ní orílè-èdè sí orílè-èdè ni, orílè-èdè Nàìjíríà mo nífẹ̀ẹ́ sí jùlọ. Tó bá jẹ́ orílè kílọ́bù sí kílọ́bù ni, mo nífẹ̀ẹ́ eré ìdárayá, elé, ẹgbẹ́ eré ìdárayá Liverpool. Eré ìdárayá dùn gan tó sì jẹ́ pé, gbogbo ibi ní àgbáyé ni wọ́n ti máa ń gba eré ìdárayá aláfẹsẹ̀gbá. Eré ìdárayá aláfẹsẹ̀gbá yìí ni eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Tó sì jẹ́ pé, òun ni eré ìdárayá tí ó gbajúmọ̀ jù lọ lágbàáyé tó sì dùn gidi gan láti wò. Nítorí ọ̀nà tí wọ́n gbà máa ń gbá. Ìyẹn méjì, Ìyẹn, ìkọ̀ọ̀kan kan yóò ní ìyẹn mẹ́-mọ́kànlá, mọ́kànlá. Èèyàn kan nínú èèyàn mọ́kànlá yìí, òun ni yóò jẹ́ ẹni tí yóò mọ̀, tí yóò jẹ́ ẹni tí yóò mójútó ojú, ojú ilé, ojú àwọn tí ó ní jẹ́ kí àwọn, àwọn akẹgbẹ́ wọn kan gbá, kan gbá, ki wọ́n gbá bọ́ọ̀lù wọ ilé wọn. Àwọn tó sì kú, àwọn mẹ́wàá tó kú yóò jẹ́ àwọn tí wọ́n kopa nínú bí wọ́n ṣe gbá, bí wọ́n ṣe, bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù jẹ, àbí bí wọ́n ṣe dí, ṣe àdí, wọ́n ṣe díná bí bọ́ọ̀lù ṣe wọ àwọn wọn. Eré ìdárayá aláfẹsẹ̀gbá ni eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù. Tó sì jẹ́ pé, ní ọ̀pọ̀lọpọ̀, òun ni eré ìdárayá tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn na ní ìfẹ́ sí jù. Yala ní ọ̀dọ̀ ni abi arúgbó, ab'ọmọge, àbí omidan, àbi àgbàlagbà gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ sí irú eré ìdárayá, eré ìdárayá, eré ìdárayá yìí ló jẹ́ kí èmi náà nífẹ̀ẹ́ sí. Mo sì ti bẹ̀rẹ̀ síí wo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti ìgbà tí mo ti wá ni bí i ọmọ ọdún márùn-ún. Èmi náà ti ẹ gbá rí, mo gbá eré ìdá-- mo gbá eré, mo, mo kópa nínú eré ìdárayá, ìdá, ìdárayá, eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rí. Àmọ́ nígbà tí ágbá dé ni ó jẹ́ kí n jáwọ́ nínú ẹ̀. Tó sì jẹ́ pé, lẹ́yìn ẹkọọkan ní, ọjọ́ ọ̀sẹ̀, ní ọjọ́ òpin, ní òpin ọ̀sẹ̀ èmi náà máa ń gbá àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Kò dàbí ti ìgbà tí mo wà ní Ṣàngó òde mọ, àmọ́ síbẹ̀síbẹ̀ mo sì máa ń gbá dáadáa. Mo máa ń gbá, nítorí ó jẹ́ eré ìdárayá kan tó jẹ́ pé yóò jẹ́ kí èèyàn ní ìlera. Nítorí ó, ó ní í ṣe pẹ̀lú ká sáré ká kiri nínú. Tó sì jẹ́ pé, eré àwọn dókítà, dókítà oní àwọn àbí onímọ̀ ìlera wọ́n ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ní ọ̀nà láti ní ìlera tó péye, òun ni kí ẹ̀yàn máa sáré lẹ́, kí ẹ̀yàn máa sáré ká kiri lẹ́ẹ̀kọ̀kan tí ó jẹ́ kí ẹ̀yàn ní ìlera. Eléyìí ló jẹ́ kí o jẹ́ pé eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ eré kan tó ṣe kóko tó sì, tó sì lámiláká ní gbogbo ayé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì nífẹ̀ẹ́ sí jù lọ. Èmi náà nífẹ̀ẹ́ sí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló jẹ́, eré, eré bọ́ọ̀lù, eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló jẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Èmi ò ní ìfẹ́ sí láti máa fi oúnjẹ ṣòfò. Ló fi jẹ́ pé nígbà tí mo bá dáná nígbà mìíràn tí ó kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí oúnjẹ mí bá si ṣẹ́kù, èmi máa ń jẹ oúnjẹ tó bá kù. Bẹ́ẹ̀ ni mò ń máa jẹ oúnjẹ tó bá kù. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í dáná oúnjẹ kúkú nítorí pé mo mọ ondíwon púpọ̀ tó sì jẹ́ pé tí mo bá gbé omi oúnjẹ kaná àbí tí mo bá gbé oúnjẹ kaná gẹ́lẹ́, èyí dédé ohun tí ó tó mi je gẹ́lẹ́, tí ó tò jo mi tí ń jẹ tan lẹ̀ekẹ́ná gẹ́lẹ́ ni oun ó dà, ni oun ó sè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ ìgbà mìíràn, mo máa ń yíwọ́ yálà bó bá, bó bá jẹ́ emi nìkan ni. Àmọ́ ìgbà tó máa ń yíwọ́ jù nígbà tí mo bá ní àlejò tí wọn ò mọ bí àwọn àlejò yìí bí wọ́n ṣe jẹun sí àbí wọ́n ó jẹun. Tí mo bá dárú, tí mo bá dáná ni írú àkókò báyìí, óṣeéṣe kí oúnjẹ kó ṣẹ́kù. Tí oúnjẹ náà bá ṣiṣẹ́ kù, èmi kì í, èmi kò kí ń, èmi ò yẹ dá wọn náà nítorí mo rí gẹ́gẹ́ bí onà láti, onà tí ènìyàn, onà láti fi owó ṣòfò ni mo ríi sí. Tó sì jẹ́ pé èmi ń lòdì sí ọ̀nà láti máa fi owó ṣòfò àbí láti máa se owó bálabala. Ló fi jẹ́ wípé tí mo bá dáná tí oúnjẹ bá kù, èmi o, oun ó wà gbogbo ayé, oun ó wò gbogbo ọ̀nà láti jẹ oúnjẹ tó kù náà láti máa fi oúnjẹ ṣòfò. Nítorí pé ì máa ń fi oúnjẹ ṣòfò kì í ṣe nǹkan, ohun kan tó dára. Iyi tí a bá dàná tó bá kù yẹ ó dára ká jẹ́ àbí ká gbé fún ẹni tó lè jẹ́. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi ò kí ń gbé fún ẹni tólè jẹ́ nítorí láti má fi, láti fi dènà ìṣọ́nú àbí láti, láti, láti dènà ìṣọ́nú tí àwọn èèyàn yóò sọ mí lẹ́nu. Nítorí tí ohun kó ohun bá ṣẹlẹ̀ sí wọn, wọn ó lo mọ́ mi lọ́rùn pé mi mo n ṣe. Idi leléyìí tó fi jẹ́ pé tí oúnjẹ bá ṣẹ́kù, tí mo bá dáná tó bá ṣẹ́kù, èmi ni oun jẹ fúnra mi tí oun sì jẹ, tí oun sì jẹ fúnra mi. Nítorí pé kò ní sí àròyé kankan lẹ́yìn ìgbà tí mo bá jẹ́. Kò ní ṣàròyé pé wọ́n fún mi ní ǹkan jẹ àbí èmi náà ní ẹ̀tọ́ nínú ǹkan báyìí. Ló fi jẹ́ pé tí mo bá ti se oúnjẹ tó bá ti kù, kò ṣà, kò rún, kì n jẹ́ tó sì jẹ́ pé jijẹ́ náà ni oun ó jẹ́. Ọ̀nà mìíràn wà láti tí oúnjẹ bá sì kù, ọ̀nà tí èèyàn lè gbà láti fi ṣe àmójútó oúnjẹ náà kó má fi bàjẹ́. Òun ni kí èèyàn gbé sínú ẹ̀rọ amú ǹkan tutù àbí ká gbé sínú ẹ̀rọ amú ǹkan gbóná. Ẹ̀rọ amú ǹkan tutù ni wọ́n ń pè ní èdè leyinbò ní fridge àbí freezer. Ẹ̀rọ amú ǹkan gbóná ni wọ́n ń pè ní oven ní èdè eyinbò. Ẹ̀rọ méjèèjì yìí ó jẹ́ ẹ̀rọ kan tí a máa fi ń ṣe àmójútó oúnjẹ fún ọjọ́ pípẹ́ yálà ọjọ́, ọjọ́, ọjọ́ pípẹ́ kí ó má bá fi ṣòfò kí èèyàn sì fi lè jẹ ẹ́. Èmi sì ní àwọn ẹ̀rọ méjèèjì nílé. Ẹ̀rọ amú ǹkan tutù àti ẹ̀rọ amú ǹkan gbóná ni mo ní nílé. Tí oúnjẹ bá kù, oun ó gbé oúnjẹ yìí sínú ẹ̀rọ, èyíkéyìí ẹ̀rọ tí yóò bá jẹ́ nínú awon méjèèjì. Amo èyí, ẹ̀rọ tí mò ń máa ń gbé oúnjẹ sí jù òun ni ẹ̀rọ amú oúnjẹ tutù. Tó sì jẹ́ pé ìgbà tí n bàá fẹ́ jẹ ẹ́, ó so, ó rọ̀ mí lọ́rùn láti gbé oúnjẹ náà gbóná nítorí pé láti gbé oúnjẹ náà gbóná. Eyíkéyìí ẹ̀rọ ta bá lò ni ẹ̀rọ, àwọn ẹ̀rọ tí èèyàn lè fi pèsè, tí èèyàn lè fi pèsè àbí kí èèyàn lè fi pèsè, tí èèyàn lè fi, kí èèyàn fi le fi oúnjẹ pamọ́ fún ọjọ́ tó pẹ́ koto di pé eeyan o nílò rẹ̀. Eléyìí ni ọ̀nà tí mò ń máa ń gbà fi oúnjẹ pamọ́ nítorí pé tí oúnjẹ bá kù, èmi kò ní fẹ́ kó ṣòfò. Tó sì jẹ́ pé wọn ó jẹ oúnjẹ tí ó bá kù, wọ́n ó sì máa ń jẹ oúnjẹ tí ó bá kù.